Hmm, kí ni ìtumọ̀ gíga tó ga tó? Ìtumọ̀ gíga tó ga tó ni wípé báwo leyán ṣe ga síí? Báwo ni ó yá ṣe ga síí? Bawo leyan se gun si? Ka ní àwọn èèyàn tó kúrú, a ní àwọn èèyàn tó ga. So won wa n bere pe bawo ni o se ga si. Báwo lo ṣe gùn síí? Báwo lo ṣe ga síí ju ẹnikéjì ẹ lọ?

Ṣé WiFi rẹ yára tó? Ìtúmọ̀ ẹ́ lè ni wípé, ṣe ohun tí o máa ń lò fún ayélujára, tó fi máa ń kọ́nẹ́ẹ̀tì mọ́ fóònù òmíràn láti fi, láti fi wo ǹkan ayélujára, ṣe ó, ó yára gidi gan an? Ṣé ó súre téte? Ṣé ó jẹ́ ohun tó jẹ́ pé tó bá, tó bá, tó bá kọ́nẹ́ẹ̀tì ẹ mọ́ fóònù ẹ, ó máa sárẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀? Kò sí ǹkan tó jẹ́ pé ó máa, ó máa, ó máa falẹ̀, kò ní falẹ̀. Ǹkan tó ń pè ní ṣé WiFi rẹ yára tó nìyẹn.

Ṣé o máa ń wọ ohun ọ̀ṣọ́? Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ohun ọ̀ṣọ́. Mo máa ń wọ ohun ọ̀ṣọ́ bí àgọ, bí, bí ẹ̀gbà ọrùn, bí ẹ̀gbà ọrùn, bí ìlẹ̀kẹ̀. Mo máa ń wọ àwọn ohun ọ̀ṣọ́ báyẹn. Àwọn ohun ọ̀ṣọ́ báyẹn mo máa ń wọ sí ara, mo máa ń wọ sí ọrùn, mo máa ń wọ sí ọwọ́. Ìgbà mí, mo máa ń wọ sí, sí púpọ̀ sọ́rùn nígbà mí. Bẹ́ẹ̀ ni, mo máa ń wọ ẹ̀gbà ọrùn.

Nígbà wo ni o màá ń ra ẹ̀rọ ayárabíàṣá tuntun? Mo máa ń ra ẹ̀rọ ayárabíàṣá tuntun ní, nígbà mí ní ọdọdún, nígbà mí ní oṣooṣù, nígbà mí ní ọdọdún, nígbà mí ní oṣooṣù tí owó bá wọlé. Ṣùgbọ́n tí kì ó bá sí owó, mo máa ń rà á ní lẹ́yìn ọdún méjì. Mo lè lo ẹ̀rọ ayárabíàṣá bí ọdún méjì. Lẹ́yìn ọdún méjì, mo lè ra òmíràn tí owó bá wà, ṣùgbọ́n tí kò bá sí owó, mo máa lòó bẹ́ẹ̀ ni. Ǹkọ tó wà bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n tí owó bá wà, mo lè ra ẹ̀rọ ayárabíàṣá ní oṣooṣù. Tí oṣù kan bá tó, mo lè fùn àbúrò mi ní èyí tí mo lò tẹ́lẹ̀. Báyìí ni mi ṣe máa ń ṣe, bẹ́ẹ̀ ni.

Ṣé mo ní ìwà tí ó dára nígbà tí mo bá ń jẹun? Mo níwà tó dára tí nígbà tí mo bá ń jẹun. Nígbà tí mo bá ń jẹun, mi ò ń sọ̀rọ̀. Nítorí pé ó dára kéèyàn má máa sọ̀rọ̀ tí ó bá ń jẹun. Nígbà tí mo bá ń jẹun mi ò ń rìn kiri, mo máa ń jókòó sí ojú kan ni jẹ oúnjẹ mi. Nígbà tí mo bá ń jẹun, mi ò ń, mi ò ń sọ̀rọ̀ pẹ̀lú ẹnikẹ́ni. Mo máa ń dojúkọ ohun tí mo a bá fẹ́ ṣe ni. Mi ò ń sọ̀rọ̀, mi ò ń, mi ò ń rìn kiri, mo kò máa jókòó síbi tí n ma ti jẹun. Mo jẹ̀ máa ń parí oúnjẹ mi. Ṣùgbọ́n lẹ́yìn tí mo bá parí oúnjẹ mi, mo lè sọ̀rọ̀. Nǹkan tí ó dára níyẹn láti ṣe.

Ṣé mo ti béèrè ìrànwọ́ láti ọ̀dọ̀ olùṣètò ẹ̀rọ rí? Bẹ́ẹ̀ni, mo ti béèrè, béèrè ìrànwọ́ láti ọ̀dọ̀ olùṣètò ẹ̀rọ rí. Nígbà tí ẹ̀rọ tí mò ń lò tí ó ń fún mi ní wàhálà, mo gbe lọ sọ́dọ̀ olùṣètò ẹ̀rọ, ó sì bá mi ṣe. Mo béèrè àwọn nǹkan tí ó ṣe, ó ní kí ń mú òye kan wá, mo sì mú owó lọ fún un, ó sì bá mi tún un ṣe. So, báyìí mo ti ṣe àwọn, mo ti béèrè ìrànwọ́ láti ọ̀dọ̀ olùṣètò ẹ̀rọ rí dáadáa.

Kí ni ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́? Ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ ni ìmọ̀ bí a ṣe ń ya àwòrán, bí a ṣe ń ya àwòrán pẹ̀lú a yàwòrán, pẹ̀lú irinṣẹ́ ìyàwòrán. Nítorí náà mo fẹ́ lọ bá àwọn tí ó máa ń yàwòrán láti kọ́ bí wọ́n ṣe ń yàwòrán kí n ba lè máa yàwòrán ní, ẹm, ní àwọn ojúde àti àwọn ìgbéyàwó àti àwọn ìṣílé. Nítorí náà mo fẹ́ kọ́ bí wọ́n ṣe ń ya àyàwòrán. Mo fẹ́ jẹ́ àyàwòrán. Ǹkan tí mo fẹ́ kọ́ nìyẹn.

Tábìlì iṣẹ́ mi kéré púpọ̀, tábìlì iṣẹ́ mi kéré púpọ̀, àwọ̀ ara rẹ̀ jẹ́ dúdú, àwọ̀ dúdú ni ara tábìlì mi, ó sì dára lójú tí o bá rí i. Nítorí náà tábìlì, tábìlì iṣẹ́ mi dára púpọ̀, ó dára, ó dẹ́ dára láti gbé ǹkan sí lórí i.

Ṣé mo mọ bí a ṣe ń pẹja? Ṣé mo mọ bí a ti ń pẹja? Mo mọ bí a ṣe ń péja. Mo mọ, mo ti pa ẹja rí. Mo ti pé ẹja rí lọ́dún mélòó sẹ́yìn, bí ọdún márùn-ún sẹ́yìn. Mo ti pa ẹja, mo pa ẹja gidi gan-an. Nítorí mo mọ bí wọ́n ń pa ẹja. Mo mọ àwọn ọ̀nà tí àwọn èèyàn lè fi pa ẹja. O lè mú ekòló fi pa ẹja, o lè, o lè fi àwọ̀n fi pa ẹja. Ọ̀nà mìíràn pọ̀ tí èèyàn lè fi pa ẹja. Bẹ́ẹ̀ ni mo ti pa ẹja rí. Mo mọ bí wọ́n ń pa ẹja.

Ṣé mo máa ń kọ nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì? Mo máa ń kọ nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì tó pọ̀. Mo ti kọ àwọn nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì gidi gan tí ó ran ayé mi lọ́wọ́ baya. Mo ti kọ́ àwọn ìmọ̀ bí wọ́n ṣe ń ya àwòrán ni, mo ti kọ́ àwọn ìmọ̀ bí wọ́n ṣe ń, bí wọ́n ṣe ń sọ̀rọ̀, mo ti kọ́ àwọn ìmọ̀ bí wọ́n ṣe ń kí èèyàn, bí wọ́n ṣe ń sọ̀rọ̀, bí wọ́n ṣe ń múra, bí wọ́n ṣe ń túnra ẹni ṣe. Mo ti kọ́ àwọn nǹkan tí ó pọ̀ lórí Íńtánẹ́ẹ̀tì tí ó ran ayé mi lọ́wọ́ gidi gan.

Báwo ni mo ṣe máa ń tọrọ àforíji? Mo máa ń tọrọ àforíjì lọ́nà tí ó pọ̀. Nígbà mìíràn, máa lọ bá ẹni tí mo ṣẹ̀ máa lọ sọ fún pé máa bínú, mo mọ̀ pé mo ti ṣẹ̀, máa bínú. Nígbà mí, mo máa mú nǹkan lọ bí i owó tàbí ra oúnjẹ fún ẹni náà, màá sì sọ fún pé kó máa bínú. Ọ̀nà pọ̀ tí mo fi máa ń tọrọ fún ìdáríjì.

Ṣé mo ní ẹranko ọ̀sìn? Mi ò ní ẹranko ọ̀sìn, ṣùgbọ́n mo fẹ́ràn ǹkan ọ̀sìn. Mo fẹ́ràn kí ń sìn ajá tàbí olóńgbò, ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí mi ò ní ǹkan ọ̀sìn kankan tí mò ń sìn lọ́wọ́lọ́wọ́ báyìí ṣùgbọ́n mo, mo ní èrò láti sìn ní ọjọ́ iwájú.

Ṣé mo ní káàdì iṣẹ́? Bẹ́ẹ̀ni mo ní káàdì iṣẹ́. Mo ní káàdì iṣẹ́ tí mo máa ń fún àwọn olùbáara mi, tí wọ́n bá fẹ́ bá mi ra nǹkan. Mo máa ń fún wọn ní káàdì iṣẹ́ mi kí wọ́n ó ba lè padà wá sí ọ̀dọ̀ mi láti wá béèrè fún ìrànlọ́wọ́ mi. Nítorí náà mo ní káàdì iṣẹ́ tí mo máa ń fún àwọn èèyàn.

Ṣé mo máa ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn? Bẹ́ẹ̀ ni, mo máa ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn, ṣùgbọ́n kì í ṣe ní gbogbo ìgbà. Lẹ́kànkan mo máa ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn, mo máa ń da lóòdù rẹ̀ láti lò, ṣùgbọ́n kì í ṣe ní gbogbo ìgbà.

Hmm báwo ni omi tí mo máa ń mu lójoojúmọ́ ṣe pọ̀ tó? Omi tí mo máa ń mu lójoojúmọ́ pọ̀ gidi gan. Mo lè mu kọ́ọ̀pù bí márùn ún tàbí kọ́ọ̀pù bí mẹ́wàá ní ojoojúmọ́. Mo fẹ́ràn omi gidi gan, nítorí náà mo máa ń mu omi tí ó pọ̀ ní ojoojúmọ́.

Ìyàrá wò nínú ilé mi ni mo fẹ́ràn jù? Hmmm mo fẹ́ràn yàrá èyí tí mo máa ń sùn sí, yàrá mi nínú ilé. Ní ibi tí èmi máa ń sùn sí gidi gan gan ni mo fẹ́ràn jù. Yàrá ọ̀dọ̀ mi ni mo fẹ́ràn jù ní gbogbo yàrá tó wà ní ilé wa. Nítorí pé ibi bẹ ni mo máa ń sùn sí. Nítorí náà mo fẹ́ràn ìyàrá yẹn gidi gan. Mo máa ń tun un ṣe. Nítorí pé òun ni mo fẹ́ràn jù.

Ṣé mo máa ń dé ní àkókò? Bẹ́ẹ̀ni, mo máa ń dé ní àkókò. Mo fẹ́ràn láti máa dé ní àkókò. Bóyá ní ibi iṣẹ́ ni o, bóyá ní ilé ìjọsìn ni o, bóyá ní ilé ẹ̀kọ́ ni o, níbikíbi gbogbo tí mo bá fẹ́ lọ, mo fẹ́ràn láti máa dé ní àkókò. Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa dé ní àkókò.

Kí ni àwọn ìdojúkọ tó wà ní ibi iṣẹ́ mi? Àwọn ìdojúkọ tó wà ní ibi iṣẹ́ mi, ah wọ́n pọ̀ díẹ̀. Àwọn ìdojúkọ tó wà ní ibi iṣẹ́ mi pọ̀ díẹ̀. Nítorí pé ayàwòrán ni mí, nítorí náà tí mo bá ń lọ sí ibi tí wọ́n ti ń ṣe àjọyọ̀ láti yàwòrán, nígbà mí bátìrì tí mo máa ń lò sínú irin iṣẹ́ mi, nígbà mí ó máa ń dede kú. Àwọn ìdojúkọ báyẹn yẹn, yẹn wà níbẹ̀. Àwọn ìdojúkọ mìíràn ni èrò tí wọ́n máa ń wà níwájú ibi tí mo ti fẹ́ yàwòrán. Wọ́n máa ń di mí lọ́wọ́ nígbà mí, mo máa nílò láti pariwo mọ́ wọn kí wọ́n tó kúrò níbẹ̀. So àwọn ìdojúkọ yẹn náà ó wà níbẹ̀. Ó pọ̀ rẹpẹtẹ ṣá, ìdojúkọ pọ̀ rẹpẹtẹ. Ṣùgbọ́n iyẹn ni mo lè me nù ba báyìí.

Nígbà wo ni o kẹ́yìn ìrìn àjò fún isẹ́? Nígbà tí ma ń kúrò ní ibi isẹ́, mo ma ń kúrò ní, nígbà mìíràn mo ma ń kúrò ní ago márùn ní ìrọ̀lẹ́, nígbà mìíràn mo ma ń kúrò ní ago méje. O, o maa ń ṣẹlẹ̀ nígbà tó jẹ wí pé mo ma kúrò ní àṣálẹ́ nígbà mìíràn.

Kí ni mo máa ń ṣe ní òwúrọ̀ kọ̀ọ̀kan? Ní gbogbo òwúrọ̀, mo máa ń jí ní àárọ̀ láti gbàdúrà. Mo máa ń gbàdúrà ní òwúrọ̀ kọ̀ọ̀kan, nítorí pé ohun tí ó dára ni láti jí ní òwúrọ̀ láti gbàdúrà. Mo máa ń gbàdúrà. Nígbà tí mo bá gbàdúrà ní òwúrọ̀ tán, mo máa ń fọ ẹnu. Tí o bá ti fọ ẹnu mi tán, màá ṣe àwọn iṣẹ́ ilé kọ̀ọ̀kan tí mo nílò láti ṣe. Lẹ́yìn yẹn, mo lè ṣe àwọn nǹkan tí mo tún fẹ́ ṣe, bóyá mo fẹ́ lọ ibi iṣẹ́ ni tàbí mo fẹ́ wà ní ilé.

Báwo ni mo ṣe máa ń ṣètò owó iṣẹ́? Ìbéèrè ńlá léléyi o. Mo máa ń ṣètò owó iṣẹ́, mo máa ń yọ èyí tí mo fi máa jẹun sọ́tọ̀, mo máa yọ owó àjọ sí ọ́tọ́, mo máa yọ owó èyí tí mo máa fún àwọn òbí mi sọ́tọ̀, mó jẹ́ máa tún yọ owó ìdámẹ́wàá náà sọ́tọ̀. So, nítorí náà bí iṣẹ́ máa ń ṣe àwọn owó iṣẹ́ mi nìyẹn.

Ṣé mo mọ ìtumọ̀ orúkọ mi? Bẹ́ẹ̀ni, mo mọ ìtumọ̀ orúkọ mi. Orúkọ mi ni Tèmi Tọ́pẹ́. Ìtumọ̀ Tèmi Tọ́pẹ́ jẹ́ orúkọ ìdúpẹ́. Orúkọ t'èèyàn fi máa ń dú ọpẹ́, tí èèyàn fi máa ń dó pẹ́ fún ènìyàn tàbí fún Ọlọ́run nítorí pé ó ṣe nǹkan fún èèyàn. Tí Ọlọ́run bá fún ọ ní owó tàbí ó fún ọ ní ọmọ, wà á dúpẹ́. Nítorí náà orúkọ mi dúró fún orúkọ ìdúpẹ́ bí i Tèmi Tọ́pẹ́, Olúwa Tèmi Tọ́pẹ́. Báyẹn ni orúkọ mi, báyẹn ni ìtumọ̀ orúkọ mi.

Báwo ni mo máa ń ṣe irun mi? Mo máa ń fa irun mi ni. Ni gbogbo ìgbà mo máa ń fa irun mi. Mi ò ń ṣe irun, ó máa ń fa irun mi ni. Nítorí pé iwájú orí mi fẹ́ sún sẹ́yìn díẹ̀. Nítorí náà mo máa ń fa gbogbo irun orí mi. Kò ní sí irun kankan lórí mi mọ́. Bí mo bá sọ fún ẹni tí ó máa ń bá mi fa kó fa níyẹn. Mo máa ní fá gbogbo irun mi má sì jẹ́ kí nǹkan kan kù níbẹ̀. Báyìí ni mo ṣe máa ń ṣe irun mi.

Ṣé mo ti lọ sóde rí? Bẹ́ẹ̀ni, mo ti lọ sí òde rí. Mo ti lọ sí òde ìgbéyàwó, mo ti lọ sí òde ìkómọ, mo ti lọ sí òde ìjọsìn, mo ti lọ sí òde tí ó pọ̀ rẹpẹtẹ. Nítorí náà mo ti lọ sí òde rí, bẹ́ẹ̀ni.

Níbo ni mo má ti ń rà ǹkan? Mo ma ń rà ǹkan ní ibi tí ó pọ̀, mo ma ń rà ǹkan ní àárín ọjà, mo ma ń rà ǹkan ní ilé, mo ma ń rà ǹkan ní àdúgbò. Nígbà mí mo lè lọ sí ìrìnàjò kí rà ǹkan. Nítorí náà, ibi tí mo ti máa ń rà ǹkan pọ̀ gidi gan. Bẹ́ẹ̀ni.

Ṣé mo mọ bí a ti ń se oúnjẹ? Bẹ́ẹ̀ ni, mo mọ bí a ṣe ń tu oúnjẹ. Mo mọ bí a ṣe ń se ìrẹsì. Mo mọ bí a ṣe ń se oúnjẹ tí ó pọ̀. Mo mọ bí a ṣe ń se ẹba. Mo mọ bí a ṣe ń se ọbẹ̀ ẹ̀gúsí. Mo mọ bí a ṣe ń se ọbẹ̀ ẹ̀fọ́. Mo mọ bí a ṣe ń se ọbẹ̀ ẹja oríṣiríṣi. Nítorí náà, mo mọ bí wọ́n ṣe ń se oúnjẹ.

Ṣé mo máa ń fin túràrí? Mi ò fin túràrí rí o. Mi ò máa ń fi túrà rí o. Mi ò fi túrà rí rí. Mi ò máa ń fi túrà rí. Ṣùgbọ́n mo mọ àwọn tí ó máa ń fi túrà rí. Mo máa ń rí àwọn tí ó máa ń lọ sí àwọn ìjọ kan ní ibi bàyìí bíi ṣẹ̀lẹ̀, wọ́n máa ń fin túràrí. Ṣùgbọ́n èmi, mi ò n fin túràrí o. Mi ò mọ̀ bọ́n ṣe ń fin túràrí.

Ṣé mo fẹ́ràn láti lọ sí etíkun? Bẹ́ẹ̀ni, mo máa ń lọ sí etíkun dáadáa. Mo fẹ́ràn láti lọ sí etíkun gidi gan. Nítorí pé tí ọba ń lọ sí etíkun, ara ẹ máa balẹ̀, ó máa le ronú gidi gan. Ó dára kí eeyan maa lọ sí etíkun. Nítorí náà mo fẹ́ràn kí màá lọ sí etíkun.

Ibi wo ni mo fẹ́ràn jùlọ? Mo fẹ́ràn láti máa lọ sí ilé ìjọsìn púpọ̀. Mo fẹ́ràn láti máa lọ sí ilé ìjọsìn púpọ̀, nítorí pé mo fẹ́ràn láti máa lọ sílé olúwa. Mo fẹ́ràn láti máa yin Ọlọ́run. Nítorínà mo fẹ́ràn láti máa lọ sí ilé ìjọsìn. Ti bá kúrò ńlé láti ibi iṣẹ́, ilé ìjọsìn mo máa ń lọ. Nítorínà ó dára k’èèyàn máa lọ sílé ìjọsìn. Nítorínà mo fẹ́ràn láti máa lọ sí ilé ìjọsìn. Ibẹ̀ ni mo fẹ́ràn jùlọ láti máa lọ.

Báwo ni bátìrì fóònù mi ṣe máa ń dúró? Bátìrì fóònù mi máa ń pẹ́ kí ó tó já. Ó ó lè lo bí i wákàtí tó pọ̀ rẹpẹtẹ kó tó kú. Mo fẹ́ràn bátìrì yìí púpọ̀ nítorí pé ó ní agbára gidigidi. Mo lè fi ṣiṣẹ́, mo lè fi wo àwòrán, mo lè fi wo oríṣìíríṣìí eré, ó sì máa pẹ́ kó tó já.

Ṣé mo fẹ́ràn láti pín oúnjẹ mi? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa pín oúnjẹ mi lẹ́ẹ̀kọ̀ọ̀kan ṣùgbọ́n kò ṣe ní gbogbo ìgbà. Mo máa ń fẹ́ràn láti máa pín oúnjẹ mi pẹ̀lú àwọn tí wọ́n ò ní oúnjẹ láti jẹ ṣùgbọ́n àwọn tí ó bá ní oúnjẹ láti jẹ mi ò pín oúnjẹ mi pẹ̀lú wọn ṣùgbọ́n àwọn tí wọ́n ò bá ní oúnjẹ láti jẹ, màá fẹ́ràn láti pín oúnjẹ mi pẹ̀lú wọn.

Báwo ni mo ṣe máa ń ṣe ìdọ́gba láàrín iṣẹ́ àti ìgbésí ayé mi? N ò má, mo máa ń jẹ́ kí, mo máa ń ṣe ní ìwọ̀ntúnwọ̀nsì, mo máa ń ṣe ní ìwọ̀ntúnwọ̀nsì. Àkókò iṣẹ́ mo máa ṣiṣẹ́, àkókò láti wáyé fún ara mi náà mo máa ń wáyé fún ara mi. Nítorí náà mo máa ń ṣe ní ìwọ̀ntúnwọ̀nsì. Ǹkan ò fi jù kan lọ. Bẹ́ẹ̀ ni bí ṣe máa ń ṣe nìyẹn.

Ṣé mo ma ń ṣiṣẹ́ ju wákàtì lọ? Mi ò ń ṣiṣẹ́ ju wákàtì lọ o, mo máa ń ṣiṣẹ́ ní àkókò tí wọ́n bá ní kí n ṣeé dì. Ṣùgbọ́n tí mo bá ríi wípé iṣẹ́ ṣì pọ̀ ńlẹ̀ láti ṣe, mo ma ń ṣiṣẹ́ ju àkókò lọ nígbà mìíràn, ṣùgbọ́n kò ń ṣe ní gbogbo ìgbà.

Báwo ni ìbáṣepọ̀ mi pẹ̀lú olórí ìṣe mi? Ìbáṣepọ̀ mi pẹ̀lú olórí ìṣe mi jẹ́ ìbáṣepọ̀ tí ó dán mọ́rán, a sún mọ́ra gidigan, a jọ máa ń sọ̀rọ̀ gidigan. Bí ìbáṣepọ̀ wa ṣe rí nìyẹn, ìbáṣepọ̀ wa jẹ́ ìbáṣepọ̀ tí ó sún mọ́ra gidigan, tí ó wà pọ̀ gidigan, ìbáṣepọ̀ wa dán mọ́rán.

Ìgbà mélòó ni mo máa ń lo fóònù mi lójojúmọ́? Mo máa ń lo fóònù mi ní wákàtí tó pọ̀ gidi gan. Mo ma ń lo ní ọ̀pọ̀ ìgbà. Nígbà mìíràn mo lè lò ó ní àti àárọ̀ títí di ìrọ̀lẹ́. Nítorí náà mo ma ń lò ó ní ọ̀pọ̀ ìgbà. Mo ma ń lo fóònù mi ní ọ̀pọ̀ ìgbà.

Ṣé mo ní àwòrán lára? Rárá o, mi ò ní àwòrán kankan lára. Ara mi dán, mi ò fẹ́ràn láti máa ya oun kóun sí- sara. Bóyá àwòrán ẹranko ni, bóyá àwòrán èyàn ni, mi ò fẹ́ ní ara mi. Mo ye kí ara mi dán láìsí ǹkankan bẹ́ẹ̀. Nítorí náà mi ò ní àwòrán kankan lára.

Ṣé mo ní ìrora nígbàtí bá n sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn? Nígbà mí mo máa n ní àwọn ìrora kan ojú máa n tì mí, àwọn ìrora ojú tì. Nítorí tí bá dúró níwájú àwọn ènìyàn láti máa sọ̀rọ̀ ara mi ọ n balẹ̀. Nítorí pé mi ò ní ìgboyà láti dúró síwájú ọ̀pọ̀ ènìyàn láti sọ̀rọ̀.

Ṣé mo máa ń ṣe ìdárayá? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìdárayá. Mo máa ń ṣe ìdárayá, mo máa ń gbá bọ́ọ̀lù, mo máa ń gbá lúdò, mo máa ń ṣe eré ìdárayá oríṣiríṣi, mo máa ń sáré iná, mo máa ń fo kínkè, màá ń ṣe àwọn eré ìdárayá tó pọ̀, bẹ́ẹ̀ ni.

Ṣe mo ni eto aabo kọnputa? Bẹẹni mo ni eto aabo kọnputa. Mo ni awọn eto ti mo ṣe sinu kọnputa mi, ti o le daabobo awọn ohun ti mo fi sinu kọnputa mi. Mo si mọ awọn nkan ti mo nilo lati ṣe nigbati awọn nkan ba ṣẹlẹ ninu kọnputa mi lati dabobo kọnputa mi.

Ṣé mo fẹ́ràn láti ra oúnjẹ ní òpópónà? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti ra oúnjẹ ní òpópónà. Ni gbogbo ìgbà mo máa ń ra oúnjẹ ní òpópónà nítorí pé mi òún fi bẹ́ẹ̀ dáná. Mo máa ra oúnjẹ ní òpópónà, màá ra sínú abọ́ láti jẹ tí bá délé. Nítorínà mo fẹ́ràn láti máa ra oúnjẹ ní òpópónà.

Nígbàwo ni o kẹ́yìn tí mo gun ọkọ̀ akẹ́rù? Mo ṣẹ gun ọkọ̀ akẹ́rù láìpẹ́ yìí ni, mo gun ọkọ̀ akẹ́rù ní ọ̀sẹ̀ tí ó kọjá. Nígbà tí mò ń fẹ́ lọ sí ọ̀nà jíjìn, mo wọnú ọkọ̀ akẹ́rù, èmi náà sì gbé ẹrú wọlé tí mo kó sínú ẹ̀. Mo, mo tẹ̀lẹ́ ọkọ̀ akẹ́rù ní ọ̀sẹ̀ tó kọjá. Bẹ́ẹ̀ ni.

Ṣé mo máa ń tẹ̀ lé òfin ìyára ọkọ̀? Bẹ́ẹ̀ni, mo máa ń tẹ̀lé òfin ìyára ọkọ̀ tí mo bá wa ọkọ̀. Ṣùgbọ́n tí mi ò bá wa ọkọ̀, mi ò nílò láti tẹ̀lé òfin ìyára ọkọ̀. Òfin ìyara ọkọ̀ wà fún àwọn tí ó ní ọkọ̀. Ṣùgbọ́n fún àwọn tí ò ní ọkọ̀ kò sí tó kàn wọ́n pẹ̀lú òfin ìyára ọkọ̀. Ṣùgbọ́n tí mo bá ní ọkọ̀, nítorí lọ́wọ́lọ́wọ́ báyìí mi ò ní ọkọ̀, ṣùgbọ́n tí mo bá ní ọkọ̀, mò ń tẹ̀lé òfin ìyára ọkọ̀.

Ṣé mo máa ń wọ fìlà? Bẹ́ẹ̀ni, mo máa ń wọ fìlà dáadáa, ṣùgbọ́n kò ń ṣe gbogbo ìgbà. Ṣùgbọ́n lẹ́kọ̀ọ́kan mo máa ń wọ fìlà. Tí mo bá fẹ́ lọ sí òde, tí mo bá fẹ́ lọ ibi iṣẹ́, mo máa ń wọ fìlà, nítorí pé mo jẹ́ èèyàn kan tí ó pa ní orí. Nítorí náà mo máa fẹ́ràn láti wọ fìlà láti bo ori mi.

Ṣé mo máa ń kọ ìròyìn níbi iṣẹ́? Iṣẹ́ mi ò ń ṣe iṣẹ́ tí a máa ń kọ ìròyìn. Iṣẹ́ ayàwòrán lè mí ṣe, mi ò ń kọ ìròyìn. Nítorí náà mi ò ń kọ ìròyìn ní ibi iṣẹ́. Mi ò ń ṣe ẹni tó ń kọ ìròyìn. Ṣùgbọ́n ohun tí mo kà ní ilé ìwé jẹ́ ohun tí ó sún mọ́ ìròyìn. Ṣùgbọ́n iṣẹ́ tí mò ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí, iṣẹ́ ayàwòrán ni, kò ń ṣe iṣẹ́ oníròyìn.

Ṣé mo máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́? Bẹ́ẹ̀ni, mo máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́ dáadáa. Ní ilé ìwé, mo máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́, ní ibi iṣẹ́ ni, mo máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́, ní ibikíbi tí mo bá wà. Nìgbà míìràn, tí mo bá wà nílé, mo máa ń kọwé pẹ̀lú ọwọ́. Ó dára kí ẹẹyán máa kọwé pẹ̀lú ọwọ́, nítorí náà, mo máa ń kọwé pẹ̀lú ọwọ́.

Kí ni mo máa ń jẹ ní ọ̀sán? Mo fẹ́ràn láti jẹ ìrẹsì ní ọ̀sán. Mo máa ń jẹ ìrẹsì ní ọ̀sán tàbí mo máa ń mu gàrí ní ọ̀sán. Mo fẹ́ràn láti máa jẹ ìrẹsì ní ọ̀sán tàbí mí mu gàrí ní ọ̀sán. Ọ̀sán jẹ́ àkókò tí mo fẹ́ràn láti máa jẹ gàrí tàbí ìrẹsì pẹ̀lú ẹja ní orí ẹ̀

Báwo ni mo ṣe máa ń bá wọn ní ìbáraẹnisọ̀rọ̀? Ẹ̀, mo máa ń bá wọn oníbára sọ̀rọ̀ pẹ̀lú ohùn tútù, mo ma ń bá wọn sọ̀rọ̀ pẹ̀lú ohùn èyàn gidi, mo ma ń bá wọn sọ̀rọ̀ pẹ̀lú ohùn tútù, mo sì máa ń bá wọn sọ̀rọ̀ pẹ̀lú ohùn láti jẹ́ kí wọ́n mọ̀ wípé iṣẹ́ tí mò ń ṣe yìí, iṣẹ́ gidi ni. Mo ń pé kí wọ́n bá mi rà. Bẹ́ẹ̀ ni.

Ṣe mo máa ń gbọ́ podcast? Bẹ́ẹ̀ni, mo máa ń gbọ́ podcast gidi gan. Mo máa ń gbọ́ podcast bí i Valutainment Podcast. Mo máa ń gbọ́ podcast i, eeh, Andrew Tate. Mo máa ń gbọ́ podcast i àwọn èèyàn lóríṣiríṣi. Mo máa ń gbọ́ Candace Owen. Mo máa ń gbọ́ Charlie Kirk Podcast. Mo máa ń gbọ́ oríṣiríṣi podcast. Bẹ́ẹ̀ ni, mo máa ń gbọ́ podcast.

Ìgbà mélòó ni o máa n fi wo àwòrán lójoójúmọ́? Ọ̀pọ̀ ìgbà ni mo fi máa ń wo àwòrán lójoójúmọ́, mi ò lè ká oyè ìgbà tí mo fi ń wo àwòrán ní ojoojúmọ́. Ọ̀pọ̀ ìgbà ni mà ń lò fi wo àwòrán lójoójúmọ́, ṣùgbọ́n mi ò lè sọ wí pé, mi ò lè sọ pàtó pé ìgbà báyi sí ìgbà báyi ni màá fi ń wo àwòrán ní ojoojúmọ́.

Ṣé mo mọ àwọn aládùúgbò mi dáadáa? É ní wọnbá eyi tè mi rí. Mo mọ àwọn aládùúgbò mi dáadáa. Mo mọ gbogbo wọn, mo mọ orúkọ wọn, mo mọ iṣẹ́ tí wọ́n ń ṣe, mo mọ ibi tí wọ́n ń gbé. So mo lè sọ wípé mo mọ ará àdúgbò mi dáadáa? Bẹ́ẹ̀ni, mo mọ àwọn ará àdúgbò mi dáadáa.

Báwo ni mo ṣe máa ń yọ àwọn alábàṣiṣẹ́pọ̀? Ẹ̀, mo máa wo, mo máa wo tí wọ́n bá mọ iṣẹ́. Èyí tí ó bá mọ iṣẹ́, mo máa ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀. Ṣùgbọ́n èyí tí kò bá mọ iṣẹ́, mi ò ní ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀. Nítorí náà kí tó lè yan alábàṣiṣẹ́pọ̀, mo máa ń wò dára dára tí wọ́n bá mọ iṣẹ́. Tí wọ́n bá mọ iṣẹ́ gidi gan, mo máa bá wọn ṣiṣẹ́. Ṣùgbọ́n tí wọ́n kò bá mọ iṣẹ́, mi ò lè bá wọn ṣiṣẹ́

Ṣé mo ní irungbọ̀n? Bẹ́ẹ̀ni, mo ní irungbọ̀n. Mo ní irungbọ̀n tó ta ṣọ́nṣọ́n sí ibi ìgbọn mi. Mo ní irungbọ̀n gidi gan. Mo ní irungbọ̀n tí ó pọ̀ díẹ̀, èyí tí mo fi máa ń ṣọ ọmọ. Bẹ́ẹ̀ni, mo ní irungbọ̀n. Irungbọ̀n mi gùn díẹ̀ ṣùgbọ́n kò gùn púpọ̀, ṣùgbọ́n ó kún, ó sì dára púpọ̀.

Kí ni àwọn nǹkan tó wà nínú àpò owó mi? Àwọn nǹkan tó wà nínú àpò owó mi ò pọ̀ púpọ̀. Àwọn nǹkan bí i káàdì wà nínú àpò owó mi. Àwọn ìwé ìléwọ́ kan tí mo fi máa ń ṣiṣẹ́ wà nínú àpò owó mi àti òǹkọ̀wé, bírò ó wà nínú àpò owó mi.

Ṣé mo máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà? Rárá o, mi ò jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà o. Mo máa ń dá jẹ oúnjẹ ọ̀sán ni. Tí mo bá ti ra oúnjẹ mi, mo máa ń dá wà ní inú ọ́fíísì mi dá jẹ oúnjẹ mi ni. Mi ò ń bá àwọn oníbàárà jẹun pọ̀, mo máa ń dá jẹ oúnjẹ mi.

Ṣé mo máa ń bínú nígbà tí mo bá wà nínú ọkọ̀? Rárá mi ò ń bínú tí mo bá wà nínú ọkọ̀. Ṣùgbọ́n tí ó ní driver tí ó bá ń sọ̀rọ̀ tí kò da, tí ó bá ń sọ̀rọ̀ tí ó máa ń jẹ́ kí inú bíyàn, mo máa bínú. Ṣùgbọ́n kò ń ṣe gbogbo ìgbà ni mo máa ń bínú. Ṣùgbọ́n tí ẹni tí ó bá ń wa ọkọ̀ tí ò bá wọ ọkọ̀ ní ọ̀nà tó yẹ kó wa ọkọ̀, mo máa ń bínú. Bẹ́ẹ̀ ni.

Ṣé mo máa ń sáré? Bẹ́ẹ̀ni mo máa ń sáré à mo máa ń sáré nínú ìdí, nínú àwọn ìdíje ní ilé ìwé gan. Mo máa ń sáré ní ilé náà. Mo máa ń sáré láàárọ̀ láti ṣe àwọn exercises tó yẹ kí n ṣe láràárọ̀. Mo máa ń sáré ní àárọ̀, mo máa ń sáré ní ilé ìwé fún ìdíje. Mo jẹ́ èèyàn tó máa ń gbá bọ́ọ̀lù náà nítorí náà mo máa ń sáré.

Irú orin wo ni mo fẹ́ràn láti gbọ́? Mo máa ń gbọ́ orin tí ó pọ̀ lọ́pọ̀lọpọ̀. Mo máa ń gbọ́ orin Fuji, mo máa ń gbọ́ orin àwọn Kristẹni, mo máa ń gbọ́ àwọn orin ìgbàgbọ́, mo máa ń gbọ́ orin àwọn tí reggae, mo máa ń gbọ́ orin oríṣiríṣi, mo máa ń gbọ́ àpàlà, mo máa ń gbọ́ orin àlùjọ, mo máa ń gbọ́ oríṣiríṣi orin.

Nígbà wo ni o kẹ́yìn tí mo lọ sí ilé oúnjẹ? Mo máa ń lọ sí ilé oúnjẹ ní gbogbo ìgbà. Mo Mo ṣì lọ sí ilé oúnjẹ lónìí. Mo lọ sí ilé oúnjẹ lónìí lọ jẹun, nítorí pé mi ò ń dáná. Nítorí náà mo máa ń lọ sí ilé oúnjẹ láti lọ jẹun. Ní àárọ̀ ni o. Ní ọ̀sán ni o. Ní alẹ́ ni o. Ni gbogbo ìgbà tó bá wù mí láti lọ sí ilé olóuǹjẹ, mo máa lọ n jẹun ní ilé olóuǹjẹ. Nítorí pé mi ò ń dáná. Nítorí náà mo máa lọ sí ilé olóuǹjẹ láti lọ jẹun.

Báwo ni mo ṣe má ṣe ń rìnrìn àjò lọ sí ibi iṣẹ́? Mo máa ń rìn sẹ̀ lọ sí ibi iṣẹ́ ni. Nítorí pé ibi iṣẹ́ mi kò jìnnà sí ilé tí mò ń gbé. Nítorí náà tí bá fẹ́ lọ sí ibi iṣẹ́, mi ò ń gbé mọ́tò tàbí ọkọ̀ ayọ́kẹ́lẹ́. Mo máa ń fi ẹsẹ̀ rìn lọ sí ibi iṣẹ́ mi ni. Nítorí pé ibi iṣẹ́ mi àti ilé mi wọ̀n o jìnà púpọ̀, won súnmọ́ra. Nítorí náà mo kan máa fẹsẹ̀ rìn lọ ni. Bí n ṣe máa ń lọ ibi iṣẹ́ nìyẹn.

Báwo ni màá ṣe yanjú àwọn ìṣòro ẹ̀rọ ayára bí àṣá mi? O ó tó bá jẹ́ ìṣòro tí ó le gidi gan, mo máa gbe lọ fún àwọn onímọ̀ ẹ̀rọ ayára bí àṣá tí wọ́n lè tú láti ṣe. Ṣùgbọ́n tó bá jẹ́ ìṣòro tí ò le púpọ̀, tó jẹ́ ǹkan tí mi ò lè, mo lè ṣe, mo máa fúnra mi ṣe. Bí ṣe màá se àwọn ẹ̀rọ ayára bí àṣá tèmi nìyẹn, tí ìṣòro rẹ̀ bá pọ̀, màá mú lọ sọ́dọ̀ awọ́n tí ó máa ṣe, ṣùgbọ́n tí kò bá pọ̀, màá ṣe fúnra mi.

Oúnjẹ wo ni mo mọ̀ bí a ṣe ń ṣèé dáadáa? Oúnjẹ tí mo mọ̀ bí a ṣe ń ṣè dáadáa. Àwọn oúnjẹ tí mo mọ̀ bí a ṣe ń sè pọ̀, mo mọ̀ bí a ṣe ń se ìrẹsì, mo mọ bí a ṣe ń ṣe ẹ̀bà, mo mọ bí a ṣe ń ṣe ọbẹ̀, mo mọ bí a ṣe ń se ẹ̀fọ́, mo mọ bí a ṣe ń ṣe ọbẹ̀ oríṣìíríṣìí. Nítorí pé mọ́ìmi kọ́ mi, mọ́mì mi kọ́ mi bí a ṣe máa ń se ọbẹ̀. Ìdí tí mo fi mọ b'ọ́n ṣe ń se ọbẹ̀ nìyẹn. Mo mọ oúnjẹ ń ṣe dáadáa. Èyí tí mo wá mọ̀ t'ọ́n ń sè dáadáa gangan òun ni ẹ̀fọ́ rírò. Mo mọ b'ọ́n ṣe ń se ẹ̀fọ́ rírò dáadáa, òun ni mo mọ b'ọ́n ṣe ń ṣe.

Ṣé mo máa ń lọ sí ilé ìjọsìn? Bẹ́ẹ̀ni, mo máa ń lọ sí ilé ìjọsìn nítorí pé onígbàgbọ́ ni mí. Idi tí mo fi máa ń lọ sí ilé ìjọsìn niyen. Nítorí pé tó bá ti jẹ́ onígbàgbọ́, o gbọ́dọ̀ lọ sí ilé ìjọsìn. Nítorí náà gbogbo ìgbà mo máa ń lọ sí ilé ìjọsìn, gbà paapa jùlọ ní ọjọ́ ìsinmi. Ọjọ́ ìsinmi jẹ́ ọjọ́ tí ó ṣe pàtàkì fún onígbàgbọ́ láti lọ sí ilé ọjọ́ ìsinmi, nítorí pé ó ṣe pàtàkì láti lọ sí ilé ìjọsìn ní ọjọ́ ìsinmi. Nítorí ẹ́ ni mo ṣe máa ń lọ sí ilé ìjọsìn ní ọjọ́ ìsinmi ní gbogbo ìgbà.

Ṣé mo máa ń ṣe ìmójútó àwọn sọ́fútíwẹ̀ mi? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìmójútó wọn. Mo máa ń wo àwọn ǹkan tí mo nílò láti yọ kúrò tàbí ǹkan tí mo nílò láti gbà sínú kọ̀m̀pútà mi láti má jẹ́ kí àwọn sọ́fútíwẹ̀ mi di ìdàkudà. Nítorí náà mo máa ń ṣe ìmójútó àwọn sọ́fútíwẹ̀ mi. Mo máa ń jẹ́, mo máa ń mú àwọn ǹkan tí ó lè ba sọ́fútíwẹ̀ mi jẹ́, mo máa ń yọ kúrò nínú kọ̀m̀pútà mi. Nítorí náà mo máa ń ṣe ìmójútó sọ́fútíwẹ̀ mi.

Ṣé o fẹ́ràn ìpàdé orí fóònù? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn ìpàdé orí fóònù. Nítorí pé kò ní fún ọ ní wàhálà. Wà á kò wà nínú ilé rẹ, wà á dẹ́ ṣe gbogbo nǹkan tó fẹ́ ṣe. Nítorí náà ni mo fi fẹ́ràn ìpàdé orí fóònù. Ìpàdé orí fóònù ó jẹ́ ohun tí ó easy lọ́pọ̀lọ́pọ̀. Wà á kò wà nínú ilé rẹ, wà á sì tan fóònù rẹ, wà á sì ṣe ìpàdé tí o fẹ́ ṣe lórí fóònù ẹ, wà á sì kúrò níbẹ̀. Nítorí pé ó jẹ́ ohun tí ó rọrùn lọ́pọ̀lọ́pọ̀. Idi tí mo fi fẹ́ràn ìpàdé orí fóònù nìyẹn.

Ṣé mo mọ̀ bí a ti ń ya àwòrán? Bẹ́ẹ̀ni mo mọ̀ bí a ti ń ya àwòrán nítorí pé iṣẹ́ tí mo kọ́ òun ni iṣẹ́ ayàwòrán. Mo máa ń lọ sí òde láti lọ ya àwòrán, mo máa ń lọ sí igbeyawo láti lọ ya àwòrán, mo máa ń lọ sílé ìjọsìn láti ya àwòrán. Nígbà míràn mo máa tún lo fóònù mi láti ya àwòrán. Mo fẹ́ràn yíya àwòrán ní ọ̀pọ̀lọpọ̀ nítorí ó jẹ́ iṣẹ́ tí mo fẹ́ràn gidi gan. Iṣẹ́ tí mo sì kọ́ ni ó dẹ́ mọ́ doju ami.

Kí ni mo máa ń ṣe nígbà tí òjò bá ń rọ̀? Ní gbogbo ìgbà tí òjò bá ń rọ̀, mo máa ń wà nínú ilé. Mi òún jáde nítorí pé àkókò tí òjò bá ń rọ̀, ó máa ń jẹ́ kí ara mi wálẹ̀. Mo kò máa wà lórí ìbùsùn mi ni. Mi ò ní ṣe nǹkan kankan, mo kò máa wà nínú ilé. Nígbà mìíràn mo máa ń jẹ búrẹ́dì àti tea tàbí kí n mu coffee nígbà tí òjò bá ń rọ̀. Bẹ́ẹ̀ ni nǹkan tí màá ń ṣe nìyẹn nígbà tí òjò bá ń rọ̀

Hmm, ṣe mo máa ń mu coffee ní ibi iṣẹ́? Mo máa ń mu coffee ní ibi iṣẹ́ ní ẹ̀ẹ̀kọ̀kan ṣùgbọ́n kò se ní gbogbo ìgbà. Nígbà tí coffee bá wà mo máa mu coffee ṣùgbọ́n tí iṣẹ́ bá dojú à mi, tí iṣẹ́ bá le gidi gan, mi ò mú coffee o. Ṣùgbọ́n tí mo bá ti parí iṣẹ́, mo máa mu coffee. Kó ṣe gbogbo ìgbà ni mo máa ń mu coffee sà, ṣùgbọ́n lẹ́ẹ̀kọ̀kan mo máa mu coffee ní ẹnu iṣẹ́.

Ìgbà mélòó ni máa n wo jú àwòrán lójojúmọ́? Mi ò lè ka oye ìgbà tí máa ń wo jú àwòrán lójojúmọ́ nítorí pé ọ̀pọ̀ ìgbà ni mo máa n wo jú àwòrán ní ojoojúmọ́. Nítorí náà mi ò lè sọ wípé ìgbà báì báì báì ìgbà mélòó báì báì báì ni mo máa n wo jú àwòrán. Ṣùgbọ́n ní ojoojúmọ́ mo máa n wo àwòrán ní ọ̀pọ̀ ìgbà. Ìgbà míì mo ma mo lè wo fún wákàtí márùn. Bẹ́ẹ̀yẹn ni mo ṣe máa n wo àwòrán lójojúmọ́.

Ìgbà mélòó ni mo máa ń fọyín ní ójoojúmọ́? Ẹ̀ẹ̀kan ni máa ń fọyín lójoojúmọ́. Ẹ̀ẹ̀kan tí mo jẹ máa fọyín lójoojúmọ́ yẹn àárọ̀ nìkan ni. Tí mo bá ti jí láàárọ̀ lórí ibùsùn mi lẹ́yìn tí mo gbàdúrà tán, ẹ̀ẹ̀kan ni màá máa fọyín. Àárọ̀ nìkan ni. Lẹ́yìn àárọ̀ mi ò tún fọyín mọ́, ó ti di ìjọ́ kejì. Nítorí náà ẹ̀ẹ̀kan péré ni mo máa ń fọyín lójoojúmọ́

Ṣé mo máa ń fi àwọn fáìlì mi pamọ́ sórí cloud? Bẹ́ẹ̀ni, mo máa ń fi àwọn fáìlì mi pamọ́ sórí cloud nítorí pé tí fóònù mi bá bàjẹ́, tí mo bá ra fóònù è mí, mo máa lè rí gbogbo àwọn fáìlì mi yen padà sórí fóònù mi. Idi tí mo fi máa ń fi sórí cloud niyẹn. Nítorí pé ó dára kí yan fi fáìlì rẹ sórí cloud, nítorí tí o bá fi sórí cloud, ní tí fóònù rẹ bá bàjẹ́ tí o kò bá ní fóònù mọ, nígbà tí o bá máa ra fóònù mìíràn, o sì lè rí gbogbo àwọn fáìlì rẹ padà látọri cloud. Cloud jẹ́ ibi tí ó dára láti fi fáìlì wá sí.

Báwo ni mo ṣe máa ń múra sílẹ̀ fún ìpàdé pẹ̀lú oníbàárà mi? Ẹ̀mi ò nílò múra sílẹ̀ tó pọ̀, ṣùgbọ́n mo máa ń gbaradìì. Mo máa mọ ọ̀rọ̀ tí mo máa sọ fún wọn, mo máa mọ bí ṣe máa bá wọn sọ̀rọ̀, mo máa mọ ìwà tí màá wò sí wọn kí wọ́n tó dé. Nítorí náà tí bá wá rí wọn, mo máa wùwà gidi, mo máa wùwà ọmọlúwàbí kí wọ́n lè mọ̀ pé ẹni tí wọ́n fẹ́ bá ra nǹkan èèyàn gidi ni.

Ṣé mo jẹ́ ènìyàn tó máa ń jí ní kùtùkùtù? Bẹ́ẹ̀ni, mo máa ń jí ní kùtùkùtù. Mo máa ń jí ní kùtùkùtù láti gba àdúrà. Mo máa ń jí ní kùtùkùtù láti gba àdúrà láti wá ojú Ọlọ́run. Nítorí ó dára kí ènìyàn jí ní kùtùkùtù láti wá ojú Ọlọ́run. Nítorí pé ọlọ́run tí ó jí wa ní àrọ̀ tó jí wa ní kùtùkùtù òwúrọ̀ òun ni oye láti má gbé ga. Òun ló yẹ kí a fi gbogbo ògo, ìyìn àti ọlá fún. Nítorí náà ni mo ṣe máa ń jí ní kùtùkùtù láti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, fún àbò, fún ìpamọ́ rẹ̀ lórí ayé mi àti ẹbí mi.

Ṣé o máa ń rọrùn nígbà tí mo bá sùn? Bẹ́ẹ̀ni, ó máa ń rọrùn nígbà tí mo bá sùn. Mo máa ń sùn nínú ìrọ̀rùn, nítorí pé lẹ́yìn tí mo bá ti gbàdúrà ní àṣálẹ́, tí mo bá fẹ́ sùn ní àṣálẹ́, ó máa ń rọrùn fún mi láti sùn. Nítorí pé mo ti gbàdúrà, Ọlọ́run máa ń fún mi ní oorun gidi láti sùn. Nítorí náà lẹ́yìn àdúrà ní àṣálẹ́, tí mo bá sùn sórí ibùsùn mi, oorun mi máa ń dàbí oorun ọmọdé. Nítorí náà ó máa ń rọrùn fún mi láti sùn.

Ṣé mo máa ń kọrin kẹ́lẹ́? Bẹ́ẹ̀ni mo máa ń kọrin. Mo máa ń kọrin dáadáa. Mo mọ̀ orin ń kọ. Nígbà mí ní àṣálẹ́ mo máa ń kọrin. Ìgbà mí ní ọ̀sán tí mo bá ń fọ aṣọ tàbí mo ń ṣe àwọn iṣẹ́ kankan mo máa ń kọrin. Ni gbogbo ìgbà tí mo bá ti ń ṣiṣẹ́ mo máa ń kọrin. Mo fẹ́ràn orin púpọ̀, bẹ́ẹ̀ni mo máa ń kọrin.

Ṣé etí mi dára? Bẹ́ẹ̀ni, etí mi dára. Mo nífẹ etí mi lọ́pọ̀lọpọ̀ nítorí pé mi ò ní ààrùn kankan ní etí. Mo dúpẹ́ lowọ́ Ọlọ́run fún etí tí Ọlọ́run fún mi. Etí mi jẹ́ etí tí ó máa ń gbọ́ àròyé dáadáa. Etí mi jẹ́ etí tó máa ń gbọ́ àròyé dáadáa. Mi ò ní ààrùn etí. Mi ò ní ohunkóhun tí ó lè fà ìdíwọ́ nínú etí. Nítorí náà, etí mi dára gidigidi. Mo sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún etí tí ó fún mi, nítorí pé ó dára.

Báwo ni mo ṣe máà ń kí àwọn ènìyàn? Ọ̀nà pọ̀ tí mo fi máà ń kí àwọn ènìyàn. Tó bá jẹ́ àwọn ènìyàn bí iru ẹgbẹ́ mi ni, mo lè gbà wọ́n ní ọwọ́, mo lè bà wọ́n lọ́wọ́. Ṣùgbọ́n tó bá jẹ́ iru àwọn tí ó jù mí lọ, mo lè dọ̀bálẹ̀. Tó bá jẹ́ bí dádì mi tàbí mọ̀mí mi ni mo fẹ́ kí ni, mo lè dọ̀bálẹ̀ láti kí wọn. Ṣùgbọ́n tó bá jẹ́ bí àwọn irọ̀ tèmi, mo kọ̀ má gba ọwọ́ wọn ni, mi ò nílò láti dọ̀bálẹ̀ fún wọn. Nítorínà oríṣiríṣi ọ̀nà ni mo fi máà ń kí èyàn.

Báwo ni mo ṣe máa ń jí ní òwúrọ̀? Ní òwúrọ̀, mo máa ń jí ní àárọ̀ kùtùkùtù. Mo máa ń jí ní kùtùkùtù òwúrọ̀. Nǹkan bí i ago márùn-ún. Ní ago márùn-ún yẹn, mo máa gba àdúrà. Tí mo bá ti ṣe tán ní àárọ̀ yẹn, mo máa, mo máa wá jáde. Mo máa lọ ṣe àwọn nǹkan tí mo nílò láti ṣe ní àárọ̀. Tí mo bá ti ṣe yẹn tán, mo máa gba ọ̀nà ìbí ìṣẹ́ lọ. Bí n se máa ji ni òwúrò nìyen.

Ṣé mo máa ń rántí àlá mi? Bẹ́ẹ̀ni, mo máa ń rántí àlá mi. Tí mo bá là álá ní àṣálẹ́, tí mo bá jí, mo máa ń rántí àlá mi. Mo máa ń mọ ohun tí ó ṣẹlẹ̀ nínú àlá mi gẹ́lẹ́, mo sì máa le gbàdúrà sí àlá tí mo lá náà. Nítorí náà mo máa ń rántí àlá mi dáadáa. Mo máa ń rántí àlá mi dáadáa, bẹ́ẹ̀ ni.

Ṣe mo máa ń fi aṣọ ìbora bora nígbà tí mo bá ń sùn? Ni ìgbà tí mo bá ń sùn, mo máa ń fi aṣọ ìbora bora lẹ́ẹ̀kan kan, ṣùgbọ́n kò ń ṣe gbogbo ìgbà. Nítorí nígbà tí òtútù bá wà, mo máa ń lo aṣọ ìbora, ṣùgbọ́n tí kò bá sí òtútù, mi ò ní bora. Ní ìgbà tí ẹ̀fọn bá ń jà náà kèrè, mo máa ń lo aṣọ ìbora, tí kò bá dẹ́ sí ẹ̀fọn, mi ò ní lo aṣọ ìbora. Nítorí náà kò ń ṣe gbogbo ìgbà ni mo máa ń lo aṣọ ìbora, ṣùgbọ́n mo máa ń lo aṣọ ìbora nígbà tí mo bá fẹ́ sùn. Tí òtútù bá wà, tí ẹ̀fọn bá jẹ́ ń jà, mo máa ń lo aṣọ ìbora.

Ṣé mo máa ń mu coffee ní ibi iṣẹ́? Bẹ́ẹ̀ni, mo máa ń mu coffee ní ibi iṣẹ́. Ní ẹ̀ẹ̀ko kan ni mo máa ń mu coffee ní ibi iṣẹ́, kó ṣe gbogbo ìgbà. Tí iṣẹ́ bá le tàbí iṣẹ́ pọ̀nlẹ̀, mi ò ún ráyè mu coffee, ṣùgbọ́n tí iṣẹ́ ò bá pọ̀ nlẹ̀, tí mo nílò láti sinmi, mo máa ń mu coffee. Nítorí pé coffee dá fún ara tí èèyàn bá fẹ́ sinmi, tàbí èèyàn o ní iṣẹ́ tó pọ̀ nlẹ̀. Gbogbo àkókò yẹn ni mo máa ń mu coffee. Bẹ́ẹ̀ ni.

Ṣé mo máa ń ṣèwádìí àwọn alábáṣiṣẹ́ pọ̀ mi? Bẹ́ẹ̀ni mo máa ń ṣèwádìí àwọn alábáṣiṣẹ́ pọ̀ mi nítorí pé kí èèyàn tó lè bá èèyàn ṣiṣẹ́ pọ̀, kó tó lè gba èèyàn láti máa bẹ́ẹ̀ ṣiṣẹ́ pọ̀, ó gbọ́dọ̀ ṣe ìwádìí tí ó- tó, tótó. Ìwọ ó gbọ́dọ̀ ṣe ìwádìí fínnífínní nítorí pé o kò lè gba ẹnikẹ́ni kó má bẹ́ẹ̀ ṣiṣẹ́ pọ̀ láì má mọ irú ẹni tí wọ́n jẹ́. Ìdí nìyẹn tí ó dára láti fi máa ṣe ìwádìí tótó kí èèyàn tó lè bá èèyàn ṣiṣẹ́ pọ̀.

Ṣé mo máa ń gba ìmelì àìwúlò? Bẹ́ẹ̀ni, mo máa ń gba ìmelì àìwúlò. Ní gbogbo ìgbà ni mọ́ máa ń gba àwọn ìmelì tí mi ò tì ẹn nílò rárá. Nítorí pé wọ́n ní ààyè láti sẹ́ńdì ìmelì yẹn sí orí fóònù mi ni. Idi tí mo fi máa ń gba ní yẹn. Ṣùgbọ́n mi ò nílò rẹ̀. Nítorí náà lọ́pọ̀ ìgbà ni mo máa ń gba ìmelì àìwúlò. Ni ọ̀pọ̀ ìgbà ní ojoojúmọ́. Tí mo bá tó wọ inú ìmelì mi báyìí, mo máa rí àwọn ìmelì àìwúlò tó pọ̀ rẹpẹtẹ níbẹ̀.

Níbo ni mo máa fi kọ́kọ́rọ́ mi sí? Mo máa mú kọ́kọ́rọ́ mi dání tí mo bá ń jáde. Mi ò ń fi kọ́kọ́rọ́ mi sí ibikíbi ní ilé ṣùgbọ́n mo máa fi sí àpò mi tí mo bá ń jáde tàbí inú báàgì mi tí mo bá ń jáde. Ibí tí mo máa ń fi àwọn kọ́kọ́rọ́ mi sí niyen.

Ọjọ́ wo nínú ọ̀sẹ̀ ni mo fẹ́ràn jù? Ọjọ́ tí mo fẹ́ràn jù nínú ọ̀sẹ̀ ni ọjọ́ ìsinmi. Ọjọ́ ìsinmi ni mo fẹ́ràn jù nítorí pé ó jẹ́ ọjọ́ tí a máa ń lọ jọ́sìn níwájú Ọlọ́run. Ọjọ́ àìkú jẹ́ ọjọ́ tí a máa ń lọ jọ́sìn níwájú Ọlọ́run. Ìdí tí mo fi fẹ́ràn ọjọ́ ìsinmi púpọ̀ ni. Ọjọ́ tí mo fẹ́ràn jù nínú ọ̀sẹ̀ nìyẹn.

Irú bàtà wo ni mo wá ń wọ̀? Bàtà tí mo máa ń wọ̀, mo máa wọ bàtà páàmù tí bá fẹ́ jáde, tí mo kò fẹ́ ṣeré lọ síta. Ṣùgbọ́n tí mo bá fẹ́ lọ bí i ilé ìjọsìn, tí mo fẹ́ lọ sí ibi tí wọ́n ti ń ṣe ayẹyẹ, mo máa n fẹ́ràn láti wọ shoe mì, màá fẹ́ran láti wọ bàtà búgíbugì, ohun tí mo máa ń wọ̀ nìyẹn.